Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ẹni tó ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́, mo máa ń fọ ọkọ̀ mi ní òrékóòrè torí mo jẹ́ ẹni tí ò ń jẹ́, tí ò ń ṣe onídọtí, mo sì fẹ́ràn láti máa jẹ́ kí ọkọ̀ mi kó máa mọ́ ní gbogbo ìgbà. Fún ìdí èyí, mo máa ń fọ ọkọ̀ mi lórekore gbogbo ìgbà tí mo bá fẹ́ jáde, mo máa ń fọ ọkọ̀ mi. Mi ò sì lè ṣe láti jáde láì fọ ọkọ̀ mi torí ó jẹ́ ohun ìríra àtohun ìdọ̀tí fún mi láti máa lọ láwùjọ àwọn èèyàn láti máa rí ọkọ̀, ọkọ̀ mi tó dọ̀tì, tó dọ̀tí. Fún ìdí èyí, mo máa ń fọ ọkọ̀ mi dáadáa. Mo sì máa jẹ́ kó mọ́ tónítóní, mo sì máa jẹ́ kó mọ́ tónítóní ní gbogbo ìgbà. Fún nítorí rẹ̀, mo jẹ-- torí mo jẹ́ ẹni, ẹni tó jẹ́, tó kúdùn ìmọ́tótó púpọ̀ tó sì fẹ́ràn láti máa tọ́jú nǹkan tí mo fi owó iyebíye rà tó jẹ́ pé mo ṣiṣẹ́ kárakára fún. So nítorí ìdí èyí, mo máa ń fọ ọkọ̀ mi lóore kóòrè. Ọkọ̀ mi sì máa mọ́ dáadáa torí mo tún jẹ́ ẹni tó ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó jẹ́ aláwọ̀ funfun tí ó gbọdọ̀ máa ní ìdọ̀tí lára torí tí ó bá fi lè ní ìdọ̀tí lára, ó máa ba ẹwà ara ọkọ̀ mi jẹ́. Mo sì fẹ-- mi ò sì fẹ́ ohun nǹkan tó máa ba, tó máa taposí ààlà aṣọ ọkọ̀ mi. Nítorí ẹ, mo ṣe máa ń fọ lòrékóòrè.